Ni akoko yìí mi ò kí n ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò tíì ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń rí àwọn tó máa ta, àwọn tó máa ta nǹkan, àwọn tó máa ta fóònù, àwọn tó máa ta bàtà, àwọn tó máa ta aṣọ. Wọ́n máa ń ta lórí Íńtánẹ́ẹ̀tì. But emi personally o, mi ò tíì ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí. Ǹkan tí mo fẹ́ ra, mo máa lọ sí ṣọọ̀bù tí mo fẹ́ ra nǹkan, màá ra níbẹ̀. Bó lórí Íńtánẹ́ẹ̀tì, mi ò ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì rí.

Ó tó ni. Mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Mo máa ń lọ sí school, mo ma ń sọ owó school fees. Ìsín gán mo ń lọ sí polytechnic, mo ń sọ, mo ń sọ school fees forty eight thousand. Ó ni mo ń sọ fún, fún, fún semester kan. Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú owó? Ó tó ni.

Lójojúmọ́ ni mo máa ń wo email mi o. Lójojúmọ́, lójojúmọ́, ẹ́, gbogbo ọjọ́ ni mo máa ń wo email mi. Tí mo bá ti jí làárọ̀ máa wo email mi, máa lọ wo bẹ́ẹ̀rẹ́ wọ́n ti, bóyá àwọn tó send mi ni mail. Àbí mo ti gba notification láti àwọn, àwọn apps, àwọn apps bí i Facebook, bí tí àwọn nǹkan tí mo, tí mo apply fún lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń check ẹ lójoojúmọ́ ni.

Nigbayi mio ni, mi n ní ọkọ̀, kò sí anything tí mo máa ń mo máa ń ra epo fún, mi n ni ǹkan tí mo máa ń ra epo sí, mie ti ra ọkọ̀, pẹ̀lú agbára ọlọ́run, ọlọ́run máa fún mi lọ́kọ̀, so that èmi na má máa ra epo sínú màá ní ǹkan tí mo máa ń ra epo sí.

Mi ò kín ka ìgbà mélòó tí mo máa ń fọwọ́ mi lójoojúmọ́. Àmọ́ mo mọ̀ pé tí mo bá fẹ́ jẹun, máa fọwọ́ mi. Tí mo bá fẹ́ lo ìbalùwẹ̀, máa fọwọ́ mi. Tí mo bá fọwọ́ nkàn, ǹkan tí kò mọ́, máa fọwọ́ mi. Tí mo bá lọ se ǹkan níta tí mo fi ọwọ́ fi, ọwọ́ fi nu ǹkan, máa lọ fọwọ́ mi.

Mo má n na ara mi, mo má n na ara mi gan. Èmi, mo jẹ́ ẹ̀yàn tó ga, tí mo bá jí láàárọ̀ ma, ma n na ara mi gan. Ma ń ṣe bí exercisi, ẹxercisi tí mo bá ti jí. Nǹkan àkọ́kọ́ tí mo má ń ṣe nìyẹn, ma n na ara mi náà kí n wọ bí mo ṣe jí.

Mo nífẹ̀ẹ́ àwọn funfun púpọ̀, àwọn funfun ni mò, èmo nífẹ̀ẹ́ gan an. Gbogbo aṣọ mi tí mo máa ń wọ̀ àwọ̀ funfun ni. Mọ láì kí aṣọ funfun torí pé tí mo bá wọ̀ báyìí òun ló máa ń, ó máa ń fún mi ní appearance tí mo fẹ́. Àwọ̀ funfun yẹn ni mo láìkí jù.

Fún àwọn èèyàn tó jù mí lọ, àwọn èèyàn tó lè bí mi lọmọ, mo máa ń dọ̀bálẹ̀ fún wọn, mo máa ń kí wọn ẹ ká'rọ̀ mà ẹ ká'rọ̀ sir Fún ẹni tí mo lè jù lọ, tó bá kí mi, màá sọ fún un pé báwo ni nkán ṣe jẹ́, báwo ni kí ló ń ṣẹlẹ̀.